Èmi ò kí máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ní ibi tí mo ti ń ṣiṣẹ́. Kò sí ìdí láti wá ìdí àwọn tí mo máa ń bá ṣiṣẹ́. Ṣùgbọ́n tí nígbà mí tí ìkan tàbí méjì nínú wọn tí ó bá nílò láti ṣe ìwádìí rẹ̀ láti mọ ọ̀nà láti ràn án lọ́wọ́, mo lè ṣe ìwádìí.

Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun, òun ni òṣìṣẹ́ tí ó bá lè ṣiṣẹ́ dáradára, tí ó de le ṣiṣẹ́ kárakára. Mo nífẹ̀ẹ́ sí irú òṣìṣẹ́ bẹ́ẹ̀. Lẹ́yìn náà, òṣìṣẹ́ tí ó bá ń wá ní àkókò tí ó bá yẹ kí òṣìṣẹ́ yẹn dé ní aago kan kó dé ní aago kan tàbí kí aago kan tó lù. Mi ò fẹ́ràn òṣìṣẹ́ tí ó máa ń pẹ́ dé ibiṣẹ́ nítorí kì í jẹ́ kí iṣẹ́ kí ó yá. Ẹlẹ́ekẹta, mo fẹ́ràn o tàbí kí n sọ pé nǹkan tí mo wá nínú òṣìṣẹ́ tuntun, òun ni òṣìṣẹ́ tí ó lè bá àwọn iyoku ṣìṣẹ́ láìsí wàhálà tàbí láìsí rògbòdìyàn ní ibi iṣẹ́.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ó dá lórí bí ẹni náà tàbí irú ìrànlọ́wọ́ tí ẹni náà bá fẹ́. Tó bá jẹ́ ìrànlowo ọwọ́ ni, tí ó bá jẹ́ nǹkan tí mo ní tàbí òye owó tí mo ní yọnda ní àsìkò náà, màá fi ran ẹni náà lọ́wọ́. Tó bá sì jẹ́ ọ̀rọ̀ ni, kí a sọ ọ̀rọ̀ tí ó máa tu ènìyàn nínú. Tó bá jẹ́ irú ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹni náà fẹ́, màá ran ènìyen lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìtínú àti ọ̀rọ̀ dídùn kí ọkan rẹ̀ kí ó lè balẹ̀. Oríṣiríṣi ọ̀nà mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Fún àpẹẹrẹ, ní ibiṣẹ́ mi tí a bá rí ẹnìkan tí kò wá sí ibiṣẹ́, bóyá ara rẹ̀ kò yá tàbí ara ọmọ rẹ̀ kò yá tàbí ǹkan ṣẹlẹ̀ sí i tí kò le ráyè wá sí ibiṣẹ́, màá lọ bá ṣe iṣẹ́ rẹ̀ mọ́ iṣẹ́ mi níbi tí agbára mi bá gbé ọ mọ́ láti lè ṣe. Ọ̀nà mìíràn tí mo má ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́, òun ni èyí.

Mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá ń mu ǹkan, ṣùgbọ́n kì í ṣe ní ìgbà gbogbo. Ní ẹ̀ẹ̀kan ǹkan oun ni mo máa ń lo ọ̀pá yìí. Nígbà tí mo bá ń mu omi, mi ò kí ń lo ọ̀pá ìfámú́ra yìí. Ìgbà tí mo bá ń mú ẹlẹ́rìndòdò nìkan ni mo máa ń lò ó, ṣùgbọ́n kì í tó ń ṣe gbogbo ẹlẹ́rìndòdò náà. Àwọn ẹlẹ́rìndòdò kan tàbí kejì, òun ni mo máa ń lò.

Mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud. Orí Google Cloud ni mo máa ń fi fáìlì mi pamọ́ sí jùlọ. Àwọn fáìlì mi bí àwòrán tí mo bá yà ní orí ẹ̀rọ alágbèéká mi, tàbí àwọn nǹkan bí ìwé tí a ti ṣe sí orí ẹ̀rọ alágbèéká PDF fáìlì, mo máa ń gbé pamọ́ sí orí, Google Cloud mi. Lẹ́yìn yẹn náà, àwọn ìwé-ẹ̀rí tí mo ti gba ní ilé ìwé tí bá ti fi fóònù alágbèéká mi tí bá ti fi yà, màá gbé lọ sí orí Google Cloud torí pé mi ò fẹ́ jẹ́ kí ó sọnù. Tí n bá ni lọ́wọ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí àwọn nǹkan tí mo ní kí ó le máa sọnù. Nítorí nígbà míi, mo lè sọ fóònù nù tàbí kí fóònù bàjẹ́ kí ó sì nílò láti rí àwòrán kan tàbí fáìlì mií, èèyàn á lè lo, ẹrọ miiran lati wọlé sori Google cloud lati gba awọn faili wonyii pada.

Ibi kíbí tí n bá lọ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nínú àpò aṣọ. Tí bá lọ síbi iṣẹ́, màá fi kọ́kọ́rọ́ mi sínú àpò ṣòkòtò mi kí ó má bá sọnù. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sí ibi kankan nínú ilé tí bá jáde. Ṣùgbọ́n tí n bá wà nílé, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí orí ẹ̀rọ àmú ohun tutù fíríjì ní inú yàrá mi.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ago ọwọ́. Ó dára láti máa lo ago ọwọ́ láti lè mọ àsìkò tí ó yẹ kó ṣe nǹkan tàbí àsìkò tí ó yẹ kí o kúrò ní ibi tí o wà. Tí o bá fẹ́ ṣe àwọn nǹkan tí ó yẹ kí o ṣe ní àsìkò tí ó yẹ kó ṣe, ago ọwọ́ jẹ́ ohun kan tí o lè lò láti mọ àsìkò tí ó lù. Bóyá ago méjìlá ni ó yẹ kí o wẹ̀ kí o sì lọ sí ibi tí ó yẹ kó lọ. Ago ọwọ́ ó jẹ́ ọ̀nà tí ó yára jùlọ láti tètè mọ àkókò láti ṣe nǹkan tàbí ohun.

Omi ni ohun mumu tí mo, tí mo, ohun mímu tí mo fẹ́ràn jù lọ. Tí n bá jí ní àárọ̀ kùtùkùtù, màá kọ́kọ́ mu omi náá kí ó tó di pé mo ṣe ohun kohun bí i kí n wẹ̀ tàbí kí n dáná. Àwọn nǹkan bí ẹlẹ́rìndòdò tàbí ọtí ò i ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa mu. Mi kò kí n, mi ò kí ń mu ọtí rárá. Ìbá jẹ, ọtí líle ni àbí Ọtí ẹlẹ́rìndòdò kò sí elé tí èmi máa ń mu nínú rẹ̀. Omi, mímu omi ni mo fẹ́ràn jù láti máa mu.

Mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá sùn. Tí ó bá di alẹ́ tí mo bá fẹ́ sùn, mo máa fi aṣọ tí mo máa fi ń bora, màá fi bo ara mi láti ẹsẹ̀ titi dé ọrùn. Màá dẹ̀ jẹ́ kí n ó bo ọwọ́ mi méjèèjì, ojú àti orí mi nìkan ni ó máa wà níta nígbà tí mo bá ń sùn. Ṣùgbọ́n tí mo bá ń sùn ní ọ̀sán, bóyá nígbà tí mo bá wà n lé ní òpin ọ̀sẹ̀, mi ò kì í máa ń fi aṣọ bora. Ní ọ̀sán mo kan máa sùn pẹ̀lú aṣọ tí mo bá wọ̀ lásán mi. Ṣùgbọ́n ní alẹ́, mo máa sábà ń fi aṣọ bora. Àwọn nǹkan tí kò le jẹ́ kí n fi aṣọ bora ni tí oru bá mú. Ní oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta àti díẹ̀ nínú oṣù kẹrin tí òjò kò bá rọ̀, oru má ń mú ní orílẹ̀-èdè Nàìjíríà níbí. Nítorí náà tí oru bá mú jù, mi ò ní fi aṣọ bora nígbà tí mo bá sùn. Ṣùgbọ́n ní ìgbà tí ń, nígbà àsìkò òjò tàbí nígbà ọyẹ́ tí òtútù bá mú, mo máa ń fi aṣọ, mo máa fi ń bo gbogbo ara mi.

Kò sí àṣà tí ẹbí mi máa ń ṣe. Yàtọ̀ sí àwọn ọdún Kristẹni tí a máa ń ṣe bíi ọdún Kérésìmesì àti ọdún Àjíǹde àti àjọyọ̀ ìpàgọ́ ti ìjọ Apostle fetí tí a máa ń lọ ní oṣù kẹjọ. Kò sí àṣà kankan tí a máa ń ṣe ní inú ẹbí mi.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nísìnyí òun ni bí a ṣe ń ṣe UX, UI design tí ẹ̀rọ ayélujára, ẹ́ bí a ṣe ń ṣe UI, UX design website tàbí tí mobile application òun ni ẹ̀kọ́ tuntun, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Mo sì fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní ìparí oṣù tí àwa yìí, ìyẹn oṣù kìíní ọdún 2026 tí àwa yìí ni mo máa bẹ̀rẹ̀ láti máa kọ́ ìmọ̀ tuntun tí UX, UI design tí a fi ń ṣe, ẹ́ mobile app tàbí website tí a bá fẹ́ ṣe.

Mi ò ní ètò láti fẹ́ iṣẹ́ mi, fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo fẹ́rán ìlú Ibadan nítorí pé ó rọrùn láti lọ sí, láti ibìkan sí ibìkejì ní ìlú Ibadan. Kò fi bẹ́ẹ̀ sí súnkẹrẹ-fàkẹrẹ ní ìlú Ibadan nítorí náà tí ó bá fẹ́ lọ láti ibìkan sí ibòmíràn, ó rọrùn. Lẹ́yìn èyí, ẹ́, mi ò fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn nítorí ìlú tí mo wà yìí ó jẹ́ ìlú tí nǹkan kò fi bẹ́ẹ̀ wọ́n lọ títí. Àwọn nǹkan tí o bá fẹ́ rà, àwọn iye rẹ̀ ó, ó bọ́ sí àárín, kò wọ́n jù. Kò de ṣe pé bẹ́ẹ náà ni kò gbòwo lórí ṣùgbọ́n ó dára lọ́pọ̀lọpọ̀. Ìlú Ibadan sì jẹ́ ìlú tí ó dára púpọ̀. Iṣẹ́ wà láti ṣe ní Ibadan, owó sì wà níbẹ̀ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé gẹ́gẹ́ bí olùkọ́ kò sí ọjọ́ tí mi ò kí ń ka ìwé. Kí bá jẹ́ ọjọ́ ajé, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ ẹtì, àbá mẹ́ta, àìkú kò sí ọjọ́ tí mi ò kí ń kàwé nítorípé mo fẹ́ràn láti máa kàwé lọ́pọ̀lọpọ̀. Ẹni tí ó bá ń kàwé ó máa jẹ ẹni tí ó máa mọ ohun lọ́pọ̀lọpọ̀. Ìbá jẹ́ ìwé ìmọ̀ sáyẹ́ǹsì tí bá jẹ́ ìwé ìtàn tàbí ìwé ẹ̀sìn oríṣìríṣí ìwé òun ni ole wà tí ènìyàn lè kà. Mo fẹ́ràn láti máa ka ìwé tí ìtàn tí William Shakespeare. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Akámoyé ìwé òun ni mo máa ń ka. Lọ́wọ́lọ́wọ́ mo ń ka ìwé iru nípa bí a ṣe ń ṣe ìgbéyàwó òun ni mò ń ka lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ràn láti máa ka ìwé lọ́pọ̀lọpọ̀.

Mi kì ń wọ ìbọ̀wọ́. Nítorí pé mo jẹ́ olùkọ́ kò sí ìdí fún mi láti máa wọ ìbọ̀wọ́. Emi rò pé àwọn tí ó bá jẹ́ onímọ̀ tí ìlera boya bíi dókítà tàbí àwọn nọ́ọ̀sì alábẹ́rẹ́ àwọn ni máa ń wọ ìbọ̀wọ́ tàbí àwọn ọlọ́kadà, àwọn tí máa ń gun alùpùpù àwọn ni ìbọ̀wọ́ wúlò fún. Èmi gẹ́gẹ́ bí olùkọ́, kò sí ohun tí mo fẹ́ fi ìbọ̀wọ́ ṣe, nítorí náà mi ò kí ń wọ ìbọ̀wọ́

Ìṣẹ̀lẹ̀ kan tí ó pani lẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo wà ní ọmọdé, ó jẹ́ má ni ìgbàgbé, mo sì máa ń rántí rẹ̀ dáradára. Nígbà náà, èmi àti ọ̀rẹ́ mi a jẹ alágídí, a sì máa ń ṣeré ẹpa gan. A sì máa ń fẹ́ àwọn ènìyàn ṣeré ní àdúgbò. Ni ojojúmọ́ tí a bá ń bọ̀ láti ilé ìwé, ó ní ago kan tí ó máa ń wà nílé ẹnu ọ̀nà ilé ẹni kan. Tí o bá ti tẹ ago náà yóò dùn, ẹni náà yóò wá sí ilẹ̀kùn láti wo ẹni tí ó wà ní ilẹ̀kùn rẹ̀. Nítorí náà, èmi àti ọ̀rẹ́ mi tí a bá ti ń bọ̀ láti ilé ìwé, a máa lọ sí ibi ago yìí. Ta bá ti tẹ, a sá lọ. Ẹni náà yóò wá sí ẹnu ilẹ̀kùn rẹ̀, kò ní rí ǹkan kan, kò ní rí ẹnìkankan tí ó tẹ ago, yóò padà wọlé. Ọ̀rẹ́ mi náà yóò tún wá, yóò tún tẹ ti ẹ̀, yóò tún sá lọ. Ẹni náà yóò tún wá sí ẹnu ilẹ̀kùn, kò ní rí ẹni kankan. Bí a ṣe máa ń ṣe ní ojúlésójúlé nìyí. Ni ọjọ́ kan mo ṣe ń bọ̀ láti ilé ìwé, mi ò mọ̀ pé ago yìí ò ṣiṣẹ́ mọ́, pé ǹkan nínú àwọn wáyà tí ó wà nínú ago yìí pé ó ti yọ síta. Bí mo ṣe lọ tẹ ago nìyẹn, láì mọ̀ pé wáyà ni mo fọwọ́ tẹ̀. Bí iná náà ṣe gbé mi nìyẹn, gbogbo ara mi ṣe gbọ̀n. Ọ̀rẹ́ mi tó ń ná ń bọ̀, tí ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Bí mo ṣe sọ pé "kùnú náà kí o lọ fọwọ́ tẹ ti ẹ". Bí ó ṣe ń lọ, nítorí pé mo jẹ́ ẹni tó ga ṣùgbọ́n ọ̀rẹ́ mi kúrú, ó fẹ́ fọwọ́ tẹ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ò kán. Bí mo ṣe ní, "à jẹ́ kí n gbé ẹ sí ọrùn". Bí mo ṣe gbé ọ̀rẹ́ mi sọ́rùn nìyẹn. Bí ọ̀rẹ́ mi ṣe fọwọ́ tẹ wáyà rí, ǹkan tí ó ṣẹlẹ̀ sí mi ní ọjọ́ náà mi ò lè fi ẹnu sọ. Èyí ni ìgbà ọmọdé mi tí mo rántí lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀nà tó pọ̀. Alákọ̀kọ́, mi ò kí ń máa ń fún ẹnikẹ́ni ní password mi. Mi ò kí ń máa ń jẹ́ kí ẹnikẹ́ni kí ó wo ẹ̀rọ alágbèéká mi nígbà tí mo bá fẹ́ tẹ password mi sí orí app tàbí orí website kan tí mo bá fẹ́ ṣí lórí fóònù mi. Mo máa ń rí dájú pé gbogbo àwọn password mi èmi nìkan ni mo mọ̀ àti pé àwọn password náà wọ́n jẹ́ èyí tí ó le tí kò sí ẹnikẹ́ni tí ó lè sọ pé báyìí ni àbí báyii kọ́. Ọ̀nà kan tí mo máa gba dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi rè lórí Íńtánẹ́ẹ̀tì. Yàtọ̀ sí èyí, nígbà tí mo bá wà ní orí Íńtánẹ́ẹ̀tì, mi ò kí ń máa ń sọ ọ̀rọ̀ ara mi fún ẹni tí èmi kò mọ̀. Mi ò kí ń sọ fún àwọn ènìyàn ibi tí mò ń gbé tàbí ibi tí mo ti wá tàbí orúkọ gangan tí mò ń jẹ́ tàbí ilé ìwé tí mo lọ. Gbogbo àwọn ǹkan wọ̀nyí tí ó jẹ́ ohun ìkọ̀kọ̀ mi ò kí ń gbe sí orí Íńtánẹ́ẹ̀tì.

Rárá, èmi kí n tan ìkíni lórí fóònù mi nítorí pé kò sí ìwúlò rẹ̀ ní orí fóònù mi. Mi ò kí n kó ọ̀pọ̀lọpọ̀ ǹkan sórí fóònù, nítorínà ìkíni ó jẹ́ ìkan nínú àwọn nǹkan tí mi ò kí má fisí orí fóònù.

Gẹ́gẹ́ bí olùkọ́ girama ní ilé ẹ̀kọ́ ti ìjọba nílùú Ìbàdàn, èmi kọ́ ni mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ìjọba ò ní ó máa ń gbé àwọn alábàáṣiṣẹ́ pọ̀ wá sí ibi iṣẹ́ mi tàbí kí ìjọba gbé mi lọ sí ilé ìwé mìíràn láti lọ kọ́ ẹ̀kọ́. Nítorí náà, èmi kọ́ ni mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ṣùgbọ́n tí mo bá ní àǹfààní láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa fẹ́ràn láti yan ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ju obìnrin lọ. Ṣùgbọ́n kì í ṣe pé gbogbo wa wà jẹ́ ọkùnrin o. Ṣùgbọ́n ọkùnrin ní mo má fẹ́ jẹ́ ki o pọ̀ jú, nítorí pe ọkùnrin o rí ayé ibosi tàbí a ṣòro ẹni. Lẹ́yìn tàbí a ṣẹ́ ti bí tàbí a se torun. Ọkùnrin yóò gbajúmọ̀ iṣẹ́ rẹ̀, kò sì sí, kò sì ní ní ìtanú tàbí à ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn ní ibi iṣẹ́. Lẹ́yìn náà, mo fẹ́ràn ẹni tí ó bá jáfáfá, tí ó lè gbé ara rẹ̀, tí ó lè rìn kíákíá, tí ó sì máa ń dé ní àkókò. Mo fẹ́ràn, mo, mo tí bá fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀, màá yan ẹni tí ó máa ń tètè ń dé. Tí ó bá yẹ kí ó dé ní ago méje láàárọ̀ kó dé ní ago méje tàbí kí ago méje tó lù ú. Mo fẹ́ràn ẹni tí ó máa ń ṣiṣẹ́ rẹ̀ ní àsìkò. Nígbà tí ó bá yẹ kó lọ sí ilé ìkàwé kí ó lọ. Nígbà tí ó bá yẹ kó kúrò kí ó sì kúrò. Lẹ́yìn náà, tí bá fẹ́ yan alábàáṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí olùkọ́, mo máa yan ẹni tí ó fẹ́ran ọmọdé. Nítorí ẹni tí ò bá fẹ́ràn ọmọdé kò lè ṣe iṣẹ́ olùkọ́ní àgàgà tí ó bá jẹ́ ilé ìwé ti ìjọba. Nítorí oríṣiríṣi ọmọ ni o, ni a máa ń rí ní ilé ìwé ìjọba. A rí àwọn tí ó mọ̀wé tààrà, a rí àwọn tí ó mọ̀wé díẹ̀, a rí àwọn tí ó mọ̀wé ráárá, a rí àwọn tí ó jẹ́ pé ó kù díẹ̀ kí àtọ́. Nítorí náà, ó ṣe dandan kí ẹni tí ó bá máa jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ mi kí ó jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ọmọdé tí ó sì ní ìfẹ́ ẹ̀kọ́. Lẹ̀yìn náà, tí ń bá fẹ́ yàn àwọn alábáṣiṣẹ́pọ̀, mo má wo ìwé ẹ̀rí tó ní tí ó bá jẹ́ pé ó, ó jẹ́ ẹni tí ó kaju ìṣe tí ó fẹ́ ṣe, màá wo ìwé ẹ̀rí rẹ̀. Màá sì wò pé dá, lóòótọ́ dájúdájú ni ó ní ìwé ẹ̀rí tí ó sọ pé òun ní. Nítorí kí kó àwọn ọmọdé, ó nílò láti ní ìdánilójú lórí ohun tí ó fẹ́ kọ́ fún àpẹẹrẹ. Ẹni tí ó fẹ́ kọ́ ìṣirò tàbí èdè òyìnbó, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lọ sí, sí yunifásítì, ilé ìwé gíga láti kọ́, láti mọ̀ nípa ìṣirò. Tàbí ẹni tí ó bá fẹ́ kọ́ èdè òyìnbó, ó gbọ́dọ̀ lọ sí ilé ìwé gíga láti kọ́ èdè òyìnbó kí ó dáa lójú kí ó sì mọ̀ dáradára. Nítorí tí kò bá, tí ó bá jẹ́ ẹni tí kò kà ju òṣùwọ̀n, ìkọ́ kú kọ́ ni ó máa kọ́ àwọn ọmọ náà tàbí kí ó máa kọ́ wọn ráárá bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Àwọn ǹkan wọ̀nyí ni mo máa ń wò kí ó tó di pé mo yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ní ibi tí mo máa ń, mo ti ń ṣiṣẹ́ tí bá ní àǹfààní láti yan wọ́n.

Rárá o, èmi ò kí ń mu àwọn ohun mímu pírótínì o, rárá mi kì í mu. Tí ó bá ti kọjá omi, mi ò kí ń mu ǹkan mìíràn. Mi kì í mu ẹlẹ́rìndòdò, mi kì í mu ọtí tí ń pà yàn, rárá, mi kì í mu. Omi lásán òun ni ǹkan mímu tí mo máa ń mu.

Rárá, mi ò tí ì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Bí ó tilẹ̀ jẹ́ pé ó dára láti máa fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀, mi ò tíì, mi ò tí ì fún ènìyàn kankan ní ẹ̀jẹ̀ rí tàbí kí n lọ sí ilé ìwòsàn kí wọ́n gba ẹ̀jẹ̀ mi sílẹ̀. Mi ò tíì ṣe rí.

Ẹ mi ò kí ń tája nítorí náà mi ò ní oníbàárà kankan. Kò sí ọ̀nà tí mò ń gbà múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi nítorí pé mi ò ta ǹkan kan. Akẹ́kọ̀ọ́, eh olùkọ́ ni mí ní ilé ẹ̀kọ́ girama ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí náà mi ò ta ǹkan, mi ò sì ní oníbàárà.

Rárá o, èmi ò kí n jẹe oo nítorí pé bọ́tà kìí ṣe oúnjẹ ọ̀bọ. Èmi ò kì bá wọn jẹ, gọ́ọ̀mù kì í ṣe irú oúnjẹ tí mo fẹ́ràn. Àmọo oúnjẹ tí mo fẹ́ràn ni iyán, ìrẹsì, ẹ̀wà, gààrí, iṣu, àmàlà. Àwọn nǹkan tí mo máa ń jẹ nìyẹn.

Àwọ̀ tí mo fẹ́ràn jù, òun ni àwọ̀ Pupa. Nítorí pé àwọ̀ Pupa jẹ́ àwọ̀ tí ó dára láti wò lójú, ó tún jẹ́ àwọ̀ ohun tí ó ní ẹ̀mí nínú. Kò jẹ pé àwọ̀ ẹ̀jẹ̀. Ó jẹ́ kí n fẹ́ràn àwọ̀ Pupa ju gbogbo àwọ̀ mìíràn lọ. Eléyìí ti ó bá tẹ̀lé ni àwọ̀ funfun, òun tún ni mo tún fẹ́ràn ṣùgbọ́n eléyìí ti mo fẹ́ràn jù, òun ni àwọ̀ pupa.

Rárá o, mi ò kí ń fi ìdáàbòbò ọrùn ṣàrà. Mi ò kí máa ń fi ohunkóhun sí ara mi, ìbá jẹ́ ẹ̀gbà ọwọ́ tàbí ẹ̀gbà ọrùn tàbí ẹ̀gbà ẹsẹ̀ tàbí ìlẹ̀kẹ̀ tàbí oríṣìíríṣìí tí wọ́n máa ń fi sí ara tàbí ti etí tàbí ti imú, mi ò kí ń fi ṣàrà ara. Nítorí náà, mi ò kí ń fi ìdáàbòbò ọrùn ṣàrà.

Nítorí pé mo jẹ́ olùkọ́, mi kò ní oníbàárà tààrà. Olùkọ́ ìjọba ò ní èmi. Nítorí náà mi ò ní oníbàára. Ṣùgbọ́n tí mo bá wo oníbàára, màá wo àwọn òbí àwọn olùkọ́, òbí àwọn akẹ́kọ̀ọ́ tí wá sí ilé ìwé mi. Màá pè wọ́n ní àwọn oníbàára. Mo máa ń bá wọn sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ láì fi ìgbákàn bọ̀kan nù. Mo sì máa ń sọ òtítọ́ àwọn ọmọ wọn fún wọn. Irú iwa ti àwọn ọmọ wọn máa ń wù, àti ìṣe wọn, àti ìsọ̀rọ̀ wọn, àti bí wọ́n ṣe ń ṣe sí nínú ẹ̀kọ́ wọn. Ìwọ̀nyí oun ni mo máa ń bá àwọn òbí àwọn ọmọ tí mò ń kọ́, àwọn oníbàára, àwọn tí mo le pe ni oníbàára mi mo se máa ń bá wọn sọ̀rọ̀ nìyẹn.

Rárá, mi ò fẹ́ràn láti lọ sí ilé-ìsẹ̀mbáyé, nítorí kò sí nǹkan tí mo fẹ́ràn láti máa wò tàbí láti máa, máa ṣe ní ilé-ìsẹ̀mbáyé. Tí n bá fẹ́ lọ síbi ohunkóhun láti lọ wòran, mo fẹ́ràn láti lọ sí ibi tí wọ́n máa ń fi ẹranko pamọ́ sí. Mò nífẹ̀ẹ́ ìyẹn ju ibi ilé-ìsẹ̀mbáyé lọ.

Tí n bá ti jí ní òwúrọ̀, mo máa rí, mo máa gbọ́ àwọn Mùsùlùmí tí ó ń kírun. Tí n bá ti gbọ́ àwọn Mùsùlùmí tí ó ń pe irun, ìgbà náà ni mo máa mọ̀ pé ilẹ̀ ti mọ́. Tí n bá sì ti jí, máa bọ́ sílẹ̀, màá sì gba àdúrà.

Mi ò kín ń jẹ́ kí fóònù mi kí ó gbóná kó tó di pé mo fi sílẹ̀. Ti bá ti ń lo fóònù mi, ti bá ti rí pé ó ti bẹ̀rẹ̀ sí ní gbóná, tàbí ti bá ti rí pé ó ti pẹ́ tí mo ti ń lò ó gbé á fún bí iṣẹ́jú ọgbọ̀n tàbí wákàtí kan sí méjì, mo máa gbé sílẹ̀, mo máa jẹ́ kí ó sinmi. Mo máa lọ wá nǹkan mí ṣe bí i kí n kàwé tàbí kí n play chess tàbí kí lọ máa wo fíìmù lórí laptop mi, tàbí kí n lọ fọṣọ tàbí kí n fabọ́. Màá ṣàwà nǹkan mí ṣe láti lè jẹ́ kí fóònù mi kí ó tutù. Mi ò kín ń jẹ́ kí fóònù mi kí ó gbóná rárá kó tó di pé mo gbe sílẹ̀.

Mi ò lè ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́ o. Nítorí pé mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti wo àkókò. Nítorí pé mi ò kí máa ń fi ago sí ọwọ́. Mo máa ń lo fóònù mi láti pè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọjọ́ kan. Mo sì máa ń lò ó láti wo orí ẹ̀rọ ayélujára social media bíi Facebook, Twitter, WhatsApp àti Instagram. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo sì máa ń wo YouTube náà. Nítorí náà mi ò lè sọ pàtó ìgbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́. Ṣùgbọ́n tí n bá sọ pé kí n sọ tààrà ìgbà mélòó tí mo máa ń lo fóònù mi lójúmọ́, yóò máa lọ bí ìgbà ọgbọ̀n sí àádọ́ta tí mo máa ń lo fóònù mi lójúmọ́.

Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi, òun ni, alákọ̀ọ́kọ́ owó ó wà nínú àpò owó mi. Ẹ̀keji, mo máa ń fi kálàmù tí a fi ń kọ ìwé, mo máa ń fi sí inú ìwé mi. Mo sì máa ń fi àwọn ìwé ìdánimọ̀ sí inú ìwé mi. Ni ẹẹ̀kan kan, mo máa ń fi ago ọwọ́ sí inú àpò owó mi náà. So àwọn nǹkan tí mo máa ń fi sínú àpò owó mi ni wọ́n yí. Inú àpò owó mi, mo máa ń fi owó, mo máa ń fi ago, mo máa ń fi kálàmù tí mo fi ń kọ ṣẹ́, mo máa ń fi nǹkan tí a máa ń fi pa nǹkan tí a bá kọ rẹ́ tí àwọn òyìnbó máa ń pè ní eraser, mo máa ń fi sí inú àpò owó mi. Mo tún sọ pé mo máa ń fi àwọn ìwé ìdánimọ̀ kọ̀ọ̀kan sí inú àpò owó mi. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń fi sí inú àpò owó mi.

Nínú ọdún kan, mo ní bí ọjọ́ bí àádọ́ta sí àádọ́rin láti fi sinmi. Gẹ́gẹ́ bí olùkọ́, a máa ń gba ìsinmi ní ẹmẹta lọ́dún, a máa ń kọ gba ọ̀sẹ̀ mẹ́ta ní àsìkò àjíǹde ní oṣù kẹrin, ìyẹn tí ó já sí ọjọ́ kan, ọjọ́ kanlélógún, ọjọ́ kanlélógún, òun ni a máa fi ṣe ìsinmi. Ní ẹ̀yìn ìgbà tí a bá ti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta, a máa fi ọ̀sẹ̀ mẹ́ta sinmi. Lẹ́yìn náà, nígbà tí a bá parí sáà ní oṣù keje sí oṣù kẹjọ, a máa fi ọ̀sẹ̀ mẹ́fà, òun ni a ti a tún máa fi sinmi. Ìyẹn jẹ́ ọjọ́ ẹyọ̀kan lé ní àádọ́ta. Lẹ́yìn náà, a máa fi, a máa fi, ẹ́, ọ̀sẹ̀ mẹ́ta mìíràn sinmi ní àsìkò Kérésìmesì. Tí a bá wo gbogbo ẹ́pọ̀, ó ń lọ bí, bí ọjọ́ àádọ́rin ó lé tí mo máa fi ń sinmi ní àárín ọdún kan.

Tí mo bá ti lọ sí ọjà láti ra nǹkan, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń ṣe ìdúnàádúrà. Tí mo bá ti bèrè ǹkan tí mo fẹ́ rà fún àpẹẹrẹ, tó bá jẹ́ pé mo fẹ́ ra ago ọwọ́ tàbí tí mo fẹ́ ra aṣọ. Tí mo bá bèrè lọ́wọ́ ẹni náà pé, "èló ni aṣọ yìí?" Tó bá sọ fún mi pé ẹgbẹ̀rún mẹ́wàá ni, mà á gẹ ẹgbẹ̀rún mẹ́wàá náà, mà á gẹ̀ sí méjì. Mà a sọ pé, "ṣé kò gba ẹgbẹ̀rún márùn-ún?" Títí tí màá fi wò pé a máa dé ibi tí ó yẹ kí a ti-- tí ó máa gbà láti ta aṣọ náà fún mi. Orí ìlàjì òye owó tó kọ́kọ́ pè yìí, òun ni mà á dúró sí fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àkókò. Tó bá sọ pé, "à, ẹ mú ẹgbẹ̀rún mẹ́, ẹgbẹ̀rún mẹ́sàn-án ata bọ wá", mà á ní, "ràrá o, ẹgbẹ̀rún márùn-ún péré òun ní ó wà lọ́wọ́ mi". Tí mo bá ti rí pé ó ní ọkàn láti bá mi ṣe ìdúnàádúrà, mà á tún fi ẹgbẹ̀rún kan sí i. "Ṣé kò gba ẹgbẹ̀rún mẹ́fà ni? À, mi ò ní ju ẹgbẹ̀rún mẹ́fà lọ o." Tí ó bá gbà láti ta aṣọ náà fún mi ní ẹgbẹ̀rún mẹ́sàn, mà á yárí kànlẹ̀. Mà a sọ pé, "ẹgbẹ̀rún mẹ́fà ni o wà lọ́wọ́ mi, mi ò sì ní lo lọ". Ẹgbẹ̀rún mẹ́fà yìí ni mà á dúró sí. Tí ò bá gba ẹgbẹ̀rún mẹ́fà, mà á kúrò ní ọ̀dọ̀ ẹni náà, mà á ṣebí ẹni pé mò ń lọ. Tí mo bá rí pé kò pmí padà pé kí nmá san ẹgbẹ̀rún mẹ́fà, mà á padà sódọ̀ rẹ̀. Mà a sọ pé, "tí n bá san ẹgbẹ̀rún méje ńko tí kò bá sì gbà, màá tẹ̀sẹ̀ mi mọ́ rìn". Mà á lọ sí ibòmíràn láti túná irú aṣọ tí mo fẹ́ rà lọ́wọ ẹni tí mo fẹ́ ra aṣọ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀. Bí mó ṣe má ń ṣe ìdúnàádúrà, òun ní eléyìí.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn tí ó pọ̀ rẹpẹtẹ. Mo máa bèrè si ní darúkọ wọn ní ẹyọ kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ adìẹ tí àkó tí àbò tí mò ń sìn ní ilé mi. Tí bá ti jí ní òwúrọ̀ tí mo ṣi dáná, màá lọ sí ibi tí mo ti ń sin adìẹ, máa fún wọn ní oúnjẹ tí oúnjẹ tí bá ti mo fún wọn ní, tí mo fún wọn tẹ́lẹ̀ bá ti tán, máa mú oúnjẹ, máa mú abọ́ tí mo fi fún wọn ní oúnjẹ, máa fún gbogbo wọn ní oúnjẹ. Omi tí ó wà níbẹ̀, máa dàánù, máa fún wọn ní omi mìíràn. Tí ó bá sì jẹ́ àwọn adìẹ tí mo sì ń fún ní oògùn tàbí tí mò ń fún ní abẹ́rẹ́, àwọn nǹkan tí bá yẹ kí n ṣe fún wọn, màá ṣe é kó tó di pé mo lọ sí ibi iṣẹ́. Kì í ṣe adìẹ nìkan ni mò ń sin, mo tún ní ajá tí mò ń sin. Ṣebí wọ́n sọ pé ọ̀rẹ́ ajá tó ju, ọ̀rẹ́ ènìyàn tó ju òun ni ajá. Mo ní ajá, mo sì fẹ́ràn láti máa sìn. Lẹ́yìn náà, mo ní màlúù tí mò ń sin, tí mo máa lọ kó jẹ nínú igbó tí lẹ́yìn ìgbà tí bá ṣe kó wọn jẹ tán, màá sì dá wọn padà sí orí ọ̀kọ́ níbi tí, àwọn oloyinbo ń pè ní ranches, níbi tí wọ́n wà, màá sì fi wọn sílẹ̀ síbẹ̀. Lẹ́yìn náà, mò ń sin tòlótòló, mò ń sin eworo, mo sì ń sin ìgbín. Ọ̀pọ̀lọpọ̀ ẹranko ọ̀sìn, òun ni mò ń sin. Mo fẹ́ràn láti máa sin ẹranko nítorí pé ó jẹ́ ọ̀nà kan pàtàkì láti rí ẹran láti jẹ àti ọ̀nà mìíràn láti rí owó. Nítorí nígbàkugbà tí owó bá sá fẹ́rẹ́ lọ́wọ́ mi, máa mú kan tàbí méjì nínú àwọn ẹranko ọ̀sìn ní, ní orí ọ̀kọ́, máa sì tà wọ́n.

Ní àṣálẹ́ tí bá ti dé láti ibi iṣẹ́ nítorí pé àṣálẹ́ ni mo máa ń dé láti ibi iṣẹ́ ní ojoojúmọ́. Mo máa lọ sí ilé ìdáná, mo máa dáná. Nígbà tí bá dáná tán máa bọ́ sí balùwẹ̀, màá wẹ̀. Aṣọ tí mo wọ̀ ní ọjọ́ náà, màá kó sí omi, màá sì fọ̀, n bá ti fọ̀ tán, máa kó lọ sí orí okùn, màá sa. Nígbà tí ń bá ti ṣe èyí tán, màá wo iṣẹ́ kan àbí méjì tí mo ní láti ṣe, màá sáré ṣe. Lẹ́yìn náà, màá jẹun, tí bá ti jẹun tán, màá ṣí laptop mi, màá bẹ̀rẹ̀ sí ní wo àwọn ǹkan tó yẹ kí n ṣe. Tí kò bá sí rẹpẹtẹ, mo lè wá fíìmù kan tàbí ìkejì láti wò. Tí bá sì ti wò ó, màá wá sùn. Kò sí nǹkan rẹpẹtẹ tí mò ń ṣe ní àṣálẹ́ ju èyí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe èpè fídíò ní ìgbà mìíràn tí màá bá fẹ́ bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tí ó wà ní òkè òkun tàbí tí ó wà ní ìlú mìíràn sí ibi tí mo wà tí mo sì fẹ́ rí ojú wọn tàbí tí mo fẹ́ wo àlàáfíà wọn. Mo máa pè wọ́n ní orí fídíò pẹ̀lú WhatsApp tàbí pẹ̀lú Zoom pẹ̀lú tàbí pẹ̀lú Google Meet láti lè rí ojú wọn. Ara ìdí mo máa fi ń ṣe fídíò nìyí. Àtọ̀sí yẹn, mo máa ń ṣe èpè fídíò láti ṣe interview fún àwọn ẹ́ tí a bá fẹ́ gba ṣiṣẹ́, tí a bá fẹ́ fi ọ̀rọ̀ wáa àwọn tí a fẹ́ gbà níṣẹ́ lẹ́nu wò. A máa ṣe èpè fídíò fún wọn ní ìgbà mìíràn tí a bá rípé kò ṣeéṣe kí wọ́n wá sí ilé iṣẹ́ wa láti lè fi ọ̀rọ̀ wá wọn nii énu wò. Nítorí náà mo máa ń ṣe èpè fídíò dáadáa.

Mo fẹ́ràn jùlọ. Mo nífẹ̀ẹ́ láti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàbí kí n sì máa wò ó ní orí amóhùnmáwòrán. Bí orílẹ̀-èdè Nigeria àti orílẹ̀-èdè àdúláwọ̀ ṣe ń gbá ìfẹ́ ìyádu láwọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, kò sí ìdíje tí ó wáyé tí mi ò tíì wò. Gbogbo rẹ̀ pátápátá ni mo wò tí ó, tí ó jásí pé mo fẹ́ràn bọ́ọ̀lù alás, aláfẹsẹ̀gbá. Mo sì tún jẹ́, ọmọ ikọ̀ ẹgbẹ́ Chelsea Football Club ti England nítorí pé mo fẹ́ràn bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù. Nítori náà, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun ni mo fẹ́ràn jù nínú àwọn eré ìdárayá.

Aṣọ tí mo máa ń wọ, òun ni àwọ̀tẹ́lẹ̀. Mo lè wọ àwọ̀tẹ́lẹ̀ ti òkè tí àwọn oloyibo n pè ní singlet àti àwọ̀tẹ́lẹ̀ ti ìsàlẹ̀ tí wọ́n ń pè ní boxers. Òun ni mo fẹ́ràn láti máa wọ tí n bá fẹ́ lọ sùn. Nítorí pé ó máa jẹ́ kí atẹ́gùn kí ó le fẹ̀ sí mi. Àgàgà nígbà ooru ti a wà yìí ní àsìkò, ní oṣù kìíní, ìkejì, ìkẹta àbí ìkẹrin ọdún. Nígbà tí ooru bá ń mú, mo fẹ́ràn láti máa wọ àwọ̀tẹ́lẹ̀ ti òkè àti ti ìsàlẹ̀. Boxers àti singlet, òun ni mo fẹ́ràn ni àti máa wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Nígbà mìíràn, mo sì le máa wọ àwọ̀tẹ́lẹ̀ ti ìsàlẹ̀ tí o bá dí pé ooru ń mú lọ́pọ̀lọpọ̀. Mo máa wọ àwọ̀tẹ́lẹ̀ tòkè nìkan. Mo máa fi àwọ̀tẹ́lẹ̀ ti ìsàlẹ̀, mo máa fi í sílẹ̀. Mo kan máa fi aṣọ ìbora, mo kan máa fi bo ìsàlẹ̀ ibi ikòkò ara mi ni. Nítorí náà, àwọ̀tẹ́lẹ̀ ti òkè àti ti ìsàlẹ̀ òun ni mo máa ń wọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mi ò, mi ò fẹ́ ariwo rárá. Nítorí náà tí n bá kọrin mo máa raa má ń kọrin ni. Mi ò kí ń kọrin sókè, nítorí pé mi ò fẹ́ dí àwọn ẹlòmíì lọ́wọ́. Mi ò sì mọ̀ bóyá ohùn mi dára nígbà tí bá ń kọrin tàbí kò dára. Nítorí náà mo ara máa ń kọrin kẹ́lẹ́ ni láti má dì àwọn ẹlòmíìràn lọ́wọ́. Orin jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ kí ǹkan tí mo fẹ́ràn kí ó dí ẹlòmíìràn lọ́wọ́ rárá. Nítorí náà ni mo sì máa ń kọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Oríṣiríṣi fìlà ni mo máa ń wọ. A máa ń pe ìkan ní fìlà abètíẹjá, òun ni mo fẹ́ràn jù láti máa wọ, nítorí ó jẹ́ ìkan nínú àwọn fìlà tí ó jí ṣe pàtàkì ní ilẹ̀ káàro òjìire nílẹ̀ Yorùbá. Fìlà ní ilẹ̀ Yorùbá kì kàn ṣe fìlà lásán. Tí a bá rí ọkùnrin tí ó dé fìlà tí ó sì kọjú rẹ̀ sí apá ọ̀tún, a jẹ́ pé ọkùnrin náà kò tíì fẹ́ ìyàwó. Ṣùgbọ́n tí ó bá dé sí apá òsì, ó tún mọ̀ pé ọkùnrin náà ó ti fẹ́ ìyàwó. Nítorí náà mo fẹ́ràn láti máa wọ fìlà, mo sì máa ń wọ̀ ọ́ ní ìgbà tí ó bá wù mí.

Mo máa ń gé irun mi ní ẹ̀ẹ̀kan ní oṣù méjì nítorí pé mo fẹ́ràn kí irun mi máa kún. Mo máa ń fi irun mi sílẹ̀ nítorí mo fẹ́ràn irun gígùn. Kì í ṣe irun orí nìkan, irun àgbọ̀n mo máa ń fi sílẹ̀ kí ó pọ̀ dáadáa. Mi ò kí ń sábà ń gé irun. Mo sì máa ń fẹ́ràn láti ṣe é ní ọ̀ṣọ́. Mo máa fi nnkan tó máa fi pa á kí ó ba lè máa dán lára. Màá sì fi ìyarun máa fi yà á kí gbogbo rẹ̀ kí ó ba lè dúró ní ẹyọ kọ̀ọ̀kan. Màá sì lọ sí, bá lọ sí ilé àwọn tí ó ń gé irun, màá gẹ̀ ẹ́ ní ìwọ̀nba tí ó sì máa rẹwà ní ọ̀pọ̀lọpọ̀. Bí mo ṣe bá ń ṣe irun mi rè é.